Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkókò ní ilé ìwé mi nígbà tí mo wà ní ilé ìwé nígbà yẹn, torí mo ti ṣetán báyìí. Àwọn ọ̀rẹ́ mi míìn wọn ò mọ àwọn ìṣirò iṣẹ́ tí wọ́n bá kọ́ wa, olùkọ́ wa ní kíláàsì. Ẹ̀mọ̀ òun máa kọ́ wa ní kíkọ́, bó jẹ́ ká ti ká kó tó tó àsìkò tí a máa wá fún ẹ̀kọ́. Òun máa kọ́ wa lóníkánjú, a kọ́ wa bí ẹni tó ti kàá tẹ́lẹ̀. Ó máa wá ń jẹ́ ìṣòro fún àwọn ọ̀rẹ́ mi mìín tí in tí wọ́n kọ wa ò yé wọn yégéyégé. Kódà tó wá tó àsìkò ìdánwò, ó ní àwọn àsìkò kan ta máa kóra wa jọ láti kọ́ra wa ní iṣẹ́ tí a ti ṣe sẹ́yìn kí ìdánwò tó dé. Mo máa wá bọ́ síwájú, mo máa kọ́ wọn, tínúu wọn máa dùn tó máa yé wọn yékéyéke tó jẹ́ pé nígbà ta bá ṣe ìdánwò òun, a máa ń gba máàkì tó lọ sókè dáadáa, wọ́n ṣe dáadáa nínú ìdánwò ọ̀hún tí wọ́n a mọ kí mi, tí wọ́n mọ yìnmí pé, ah! Ẹ fíìwé un t'àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí nùú, tínú mi a máa dùn pẹ̀lú irú ìwúrí báun ó máa ń dùn mọ́ mi láti tún ṣe sí i. Iyẹ́ má ń tiẹ̀ wá tó jẹ́ kí n máa tètè ka òwe síwájú nítorí pé bí a bá wà nínú kíláàsì tí ọ̀gá wa bá béèrè ìbéèrè, mo máa ń na'wọ́ sókè tí màá dáhùn tínú ti rẹ̀ náà ó sì dùn. Mo dẹ̀ tún máa ṣèrànwọ́ náà fún àwọn ọmọ mi. Bí ó bá jẹ́ wípé wọ́n gbéṣẹ́ wá fún wọn láti ilé ẹ̀kọ́ èyí tó j'ágbà inú wọn, ó máa ń ṣe ti ẹ̀. Ṣùgbọ́n ẹ̀ mọ̀ ìgbà míìn wọ́n máa fún wọn ní àwọn tọ́pìkì ìmíì tí ò tí ì yẹ dáadáa ní ilé ìwé tí wọ́n dẹ̀ ti fún wọn ní ìmúrelé nínú rẹ̀. Pèé jókòó, màá wá yànnànán re fún, n sálàyée rẹ̀ fún pé báyìí ló ṣe ṣe eléyìí, báyìí lóó ṣe ṣe eléyìí. Ore ọ̀fẹ́ òun náà máa ń jẹ́ kóhun náà ran àbúrò rẹ̀ lọ́wọ́. Bóyá mo wà nílé ìdáná, mò ń dáná tí wọ́n ó jẹ bí wọ́n ṣe ti ilé ìwé dé. Òun ló máa wà wà pẹ̀lú àbúrò rẹ̀ tí ó mọ ìṣèrànwọ́ náà fún àbúrò rẹ̀ nípasẹ̀ ohun tó ti kọ́ lára mi. Nítorí ẹ ló ṣe dáa kí èèyàn mọ ṣé n tó dá lójú ọmọ. Igba mìíràn náà dẹ̀ kẹ́ rẹ̀ẹ́ òṣìṣẹ́ mi níbi iṣẹ́, bóyá ó ní lọ ìrànlọwọ. Bóyá mo, ó ní àwọn nǹkan tó jẹ́ kí ó ṣ'èsirò lé lórí, bóyá bí irú ọjà tó tà nírú àná àbí irú ìjẹta tó ro lójú. Tín bá ti rí pé mo ti fun lóre ọ̀fẹ́ láti ṣe, kò sì yé náà láti ṣe ìṣirò rẹ̀ dáadáa. Mo máa pèé jókòó, mo máa ń ní gbé'wé rẹ wá, bóo ló ṣe tàá, bóo ló ṣe ṣé, bóo lo ṣe síi. Á jọ jókòó láti yẹ gbogbo àwọn ìṣirò rẹ̀ wò. Gbogbo ìgbà mo sì máa ń mọ ibi tí wọ́n ti ṣe àṣìṣe. Bóyá nǹkan míì wà tó jẹ́ pé bóyá wọ́n fi ṣe ìrànwọ́, wọ́n fi ránṣẹ́ sí mi ní orí fóònù ni bí owó tirasifáà Tóun wá kọ́ bí i pé wọ́n fún un ní owó lọ́wọ́ ni, aá mú irú ìyẹn sì, a wà, a wà, a wà solution sí. Ṣùgbọ́n èmi náà wà tó jẹ́ wípé bóyá wọ́n jí ọjà óhún mọ́ọ lọ́wọ́ ni àbí ó ta'jà kò kọọ́. Á mọ báa ṣe yànnàná ọ̀nà ibẹ̀ un. Ìrànwọ́ pín sóríṣìíríṣìí. Ìgbà míi rèé tí n bá lọ sí ibi iṣẹ́, bóyá àwọn èèyàn wá wà lójú títì, wọ́n ń retí ọkọ̀ tí ó gbé wọn, tí wọ́n ó ti ẹ sanwó fún. B'ọ́kan ò wá, ó tún wá jẹ́ ẹni tí mo wò pé, ah ẹni yìí náà, jẹ́ kí n rán lọ́wọ́ dé ibi tí ń lọ tó bá ti jẹ́ ọ̀nà ibi tí èmi náà ń gbà. Màá ràán lọ́wọ́ bí àpẹẹrẹ nísinsìnyí ilé ìwé àwọn ọmọ mi láti di láti oríta mainroad gan gan láti wọnú ilé ìwé wọn nínú sírìtì òun ó jìn gbongbongbọn. Tín bá ti wá dé oríta láti wọnúu ọ̀nà tó lọ sí ilé ìwé wọn tó jì gbongbongbọn, àwọn tó wà níbẹ̀ máa rán wọn lọ́wọ́ láti gbé wọn dé inú ilé ìwé. Nípasẹ̀ èyí, èmi náà ṣèrànwọ́ ní ìwọ̀n bá tí mò lè ṣe láti fi ran àwọn òbí kọ̀ọ̀kan náà lọ́wọ́ tí wọ́n òní ìrìnsẹ tí wọn ò sì rí ọkọ̀ tàbí ọ̀kadà láti gbé wọn dé ẹnu géètì ilé ìwé ẹ seun.

Mo máa ń ṣe ètò owó iṣẹ́ mi sí ìsọ̀rí ìsọ̀rí. Mo máa ń pín owó mi sí ìsọ̀rí ìsọ̀rí. Mo ní owó ilé. O níbi tí mò ń fi sí owó oúnjẹ, owó ọkọ̀, owó tí màá fi pamọ́ àti owó ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn mi. Ẹ mọ̀ ekookan, èèyàn a rò pé kó má jẹun, kó má se ounje nilé, kó lọ jẹun níta, kó gbàwọn ọ̀rẹ́ rẹ̀ lọ ṣayé, kó gbáwọn ọ̀rẹ́ rẹ̀ lọ jẹun ní àwọn ilé oúnjẹ tí a yà sọ́tọ̀ fún ìgbádùn ara ẹni. O níbi tí mò ń fowó iyẹn pamọ́ sí lọ́tọ̀. Bẹ́ẹ̀ ni, mo dẹ̀ máa ń ṣe, èé, mo máa ń tọ́jú àwọn rẹ́kọ̀du bí mo ṣe ná owó mi. Ẹni tí mo rán lọ́wọ́, mo mọ iye tí mo yọ fun nínú owó oṣù mi náà ni. Mo mọ owo tí mò ń tọ́jú pamọ́. Mo sì máa ń ṣe àṣàrò kí n tó nawó. N rò pé nínú oṣù yìí, èló ni mo ti ná, èló ló kù. Ìgbà mií ò ní, ẹ́, ibi pélébé kan bí inú àgadagòdo, inú páànù tí mo yà sọ́tọ̀, tí mo mọ̀ n, tí mo lu. Mo máa ń tọ́jú owó síbẹ̀ lẹ́kookan. Mo ní ibi tí mo fi owó pàjáwìrì sí. Mo dẹ̀ máa ń ṣegbiyànjú láti má nanàkùnà. Ẹ rẹ mọ̀, àwọn ẹlòmíi, wọ́n o pè yín sóde bí ẹ bá fojú sílẹ̀. Àwọn tí ó pè yín sí ináwó wọn, wọ́n ò tó bí ogún lóṣù. Kẹ́ tó lè mú ẹra aṣọ yìí, ẹ lọ sóde rẹ̀. Ẹ ra nǹkan fún, ẹ mú owó, ẹ ra aṣọ, ẹ ra nǹkan fún eléyìí, ẹ wá pín bẹ́ẹ̀ sígba ogun. Owó gan ò lè tó lóṣù. Nítorí náà, mo dín ìfẹ́kúfẹ̀ẹ́ ayé kù láti lè ní àkójọ tó tọ́ àti tó yẹ. Mo máa n rántí ara mi pé kó n sẹ́ gbogbo nǹkan tí wọ́n bá pè mí sí, mo gbọdọ̀ jẹ. Kó n sẹ́ gbogbo ohun tó bá de wọ̀ mí lójú náà, mo gbọdọ̀ rà. Mo máa gbé àwọn ohun tí mo need ní, ní pélépélé. Ewó gan-an ló ṣe kókó jùlọ nínú ohun tí mo fẹ́ ṣe yii. Ewó ni mo ṣì lè sọ doṣù kẹ-- oṣù mẹ́ta sí ìsìnyii. Ewó ni ò tíì ṣe kókó jùlọ. Eléyii tó bá ṣe kókó jùlọ ni mo máa fi ṣáájú. Mi i ní feléyii tí ó ṣe kókó ṣáájú eléyii tó ṣe kókó. Mo dẹ̀ máa ń, tí n bá ti gbowó oṣù mi, mo ti wò pé kò sí bó ṣe le rí o, kò sí bó ṣe le jẹ, kò sirú ìfẹ́kúfẹ̀ẹ́ tí mo fẹ́ lọ jò síwaye, tí mo fẹ́ lọ jẹ níta tí mo gbọdọ̀ nàá jú iye yìí lọ. Nítorí yìí, ó jẹ́ kí n mò lákójọ. Ṣé mo ní ọmọ náà lọ́wọ́? Ẹ̀yàn máa, mo máa need láti ronú owó ilé ìwé, owó ọkọ̀, owó jíjẹ, owó mímu wọn. Bàbá wọn náà rán mi lọ́wọ́. Ṣùgbọ́n mo gbọdọ̀ tún ro náà pé à, wọ́n má lè ní ọn mu ǹkan wa nílé ìwé. Ilé ìwé, à, wọ́n má, wọ́n má máa gbowó wọn nínú oṣù yìí. Gbogbo elèyii jẹ́ kí n dín ìfẹ́kúfẹ̀ẹ́ ayé kù tó jẹ́ pé ohun tí mo ní lọ́wọ́ náà ni mò ń, ni mò ń gbé èrò mi lé lórí. Mo dẹ̀ ní owó ìpàjáwìrì. A! Olúwa e lẹ́ ṣàidédé kà má rògùn àìsàn. Eeyàn kan lè ṣài déde lefọ́rí. Ara ríro imi dé lè jẹhun tó máa léad sí ilé ìwòsàn. Kò sì sí ilé ìwòsàn ìjọba ńibí débí tó ma rò wípé owó tó o nà ó pọ̀. Ilé ìwòsàn even kò jẹ́ tìjọba, ó sì nawó. Ó ṣàa gùn ọkọ̀ débẹ̀. Ó dẹ̀ sanwó fọ́ọ̀mù. So mo máa ń dín, mo máa ń ní owó pàjáwìrì lọ́wọ́ láti wò pé à, bí nǹkan bá ṣẹlẹ̀ lá lójijì, ká má ri lábùúrù. Kò sẹni tí ń fẹ́ lábùúrù. Ka má ri lábùúrù ṣùgbọ́n irú àwọn owó báun, mo ní wọn nípamọ́. Yàtọ̀ sọ́tọ̀, bó tie jẹ́ kéékèèké náà ni, a ni rí lábùúrù, a ti ì rí lábùúrù, a sì ní rí. So ní oṣooṣù, mo máa ń, mo máa ń wo ètò iṣùná mi láti mọ̀ pé ṣé mi ò tí ì máa ṣe júra mi lọ. Láti rí dáju pé ó bá ipò mí lọ, mi ò dè ṣe júra mi lọ. Bẹ́ẹ̀ e ṣeun. Nítorí náà, mo máa ń ṣe ètò owó iṣẹ́ mi dára dára. Ẹ ṣeun mi.

Mo máa ń ṣe iṣẹ́ wákàtí mẹ́jọ lójúmọ́. Tí bá ti jí ní àárọ̀ tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbéra dì fún iṣẹ́ ọjọ́ náà, màá wọlé ìdáná. Màá dáná fún ẹ́bí, màá dáná fún ara, màá dáná fún àwọn ọmọ mi tó ń re lé ìwé, màá wẹ̀ fún wọn, èmi náà a wẹ̀, màá bu oúnjẹ wọn. Wọ́n máa kọ́kọ́ jẹun ki won tó kúrò nílé, màá bọ oúnjẹ wọn sínú abọ́ wọn. A á dúró de ọkọ̀ ilé-ìwé láti wá gbé wọn. Bí ọkọ̀ ilé-ìwé bá ti gbé wọn lọ, èmi náà a bọ́ sílé wẹ̀, màá wẹ̀ gbogbo àsìkò yìí aago méje ò tíì lù àbí aago méje àbọ̀. Tó bá ti wá da aago méje àbọ̀, èmi a gbéra, màá lọ sí ibi iṣẹ́. Tí bá dé ibi iṣẹ́ mi, màá kí gbogbo àwọn ará ibi iṣẹ́ mi, màá wonú fáìlì mi wípé iṣẹ́ wo ló wà fún mi ní ọjọ́ òní. Màá jókòó sórí tábìlì mi, àtàgà tí ó wà fún mi ní ọ́fíísì mi. Iṣẹ́ náà màá múlò kúkú dùn. Màá ṣiṣẹ́ títí, títí tó máa fi di bí ọwọ́ aago mọ́kànlá àsìkò yìí. Óun ní àsìkò jíjẹ, mímu. Àbí tí olúwa rẹ̀ bá sáré ní ǹkan tó fẹ́ sáré lọ ṣe ní àyíká àbí agbègbè. Àbí tí ǹkan mi bá ti ẹ̀rù ni lójú nídi iṣẹ́ òun. Àsìkò yìí náà ni èmi àti àwọn ẹkẹgbẹ́ mi níbi iṣẹ́ la máa ń ní láti jírórò láti sọ wípé à, bó ló ṣe ṣe bí, bó ló ṣe submit fáìlì fún ilé iṣẹ́ kìíní àbí ilé iṣẹ́ kejì. A máa sáré fi àsìkò yìí tura. A fẹ́ jẹ oun, oúnjẹ ta gbé wá láti ibi iṣẹ́ àbí a fẹ́ sáré lọ ra ǹkan ní àyíká ilé iṣẹ́. A jẹ, a mú. Ẹni tó fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀, a ṣe ìgbọ̀nsẹ̀. Bí mo bá fẹ́ tọ̀ ma wo ilé ìtura, màá lọ tọ̀. A máa gbára dì padà láti tún ti padà sí ìdí iṣẹ́ láti bẹ̀rẹ̀ níbi tí a parí sí. Àsìkò yìí jẹ́ àsìkò tó máa ń túni lára tí ojú àti ara máa ń balẹ̀ padà láti máa ṣiṣẹ́ lọ níbi tí a fiṣẹ́ gun sí tẹ́lẹ̀. So a máa padà sí ìdí iṣẹ́. A máa ṣiṣẹ́ títí tí di bí aago mẹ́rin, aago mẹ́rin òun. Òun la máa ronú láti ṣatíkúrò níbi iṣẹ́ láti lọ sílé láti tún gbéra láti gbára dì fún iṣẹ́ ọjọ́ kejì. Mo dẹ̀ jẹ́ ẹni tó ní òkòwò tí a tún fi mú owó wọlé. Mo máa ti bá kúrò níbi iṣẹ́ mi, màá tún lọ sí sọ́ọ̀bù tí mo fi ọmọ sí. Ọmọ yìí ni ń bá mi tajà. Mo ń san owó oṣù fún un. Màá lọ síbẹ̀, màá wò pé àbọ̀ ò lọjà lónìí, bó o lẹ́ṣẹ́ tà síi, màá gbàwẹ̀ tí wọn ń kọ àwọn tí wọn tà tí màá gbà lọ́wọ́ rẹ̀. Màá yi lọ́ sọ̀tun, màá yi lọ sóṣì, màá ṣe gbogbo àwọn ìṣirò mi. Bó o lọjà ṣe bí, ṣe gbogbo nǹkan ló lọ ní mẹ́lọ̀ọ́ mẹ́lọ̀ọ́. Èmi àtie ò jò wà níbẹ̀, màá tún wá bẹ̀rẹ̀ sí ní ta ọjà tí sọ́ọ̀bù mi. Ṣé ẹ lè rí wípé iṣẹ́ kékeré, ohun gan ko ni mò ń ṣe lójúmọ́. Tí bá máa ṣírò iye wákàtí tí mo fi ń ṣiṣẹ́ lójúmọ́, ó máa ma fẹ́ ètò wákàtí mọ́kànlá. Nítorí wípé tí mo bá ti kúrò nílé bí aago méje àbọ̀, ìgbà mí ò ma tá aago mẹ́sàn o kí n tó wọlé lálẹ́. Ṣùgbọ́n gbogbo eleyi ti a ń ṣe náà ká fi lè mú owó wọlé náà ni mo máa ń ṣiṣẹ́ kárakára láti fi lè tọ́jú ẹbí, láti fi lè tọ́jú ara. Mo dẹ̀ máa ń fojú sí iṣẹ́ mi, mo ń fi ọkàn ṣiṣẹ́ níbi iṣẹ́ mi. Òun lọ́gà mi gan ṣé ní ìfẹ́ sí iṣẹ́ tí mo máa ń ṣe, because iṣẹ́ tó yè kooro ni mo fọkàn sí. Mo máa ń ṣiṣẹ́ mi ò kí ń kánjú wípé à, mo fẹ́ lọlé, mo fẹ́ sáré lọ ṣe ǹkan mi, mo fẹ́ sáré kúrò lọ fìísì. Ẹni ló mi máa sáré gba ààyè, a sáré lọ ṣe ohun tó jẹ́ tara rẹ̀. Rárá o, mo máa ń fi iṣẹ́ ṣe iṣẹ́. Àsìkò tó dẹ̀ jẹ́ ọjọ́ isìnmi, gbogbo àwọn nǹkan tó jẹ́ ti tara tèmi fúnra lára mi, ìgbà yen ni mo máa ń fi sí i. Mo lóde ni. Mo ní àwọn nǹkan tí mo fẹ́ rà nílé láti ọjà ní àsìkò isìnmi, òun ni mo máa ń fi sí i. Mi ò kí ń jẹ́ kí iṣẹ́ mi kí ó pa iṣẹ́ ti ilé mi, mi ò kí ń jẹ́ kó pa lára rárá. Nítorí náà iṣẹ́

Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ohun ẹ̀ṣọ́ bí mo bá ń lọ síbi iṣẹ́ àbí bí mo bá ń lọ sí òde ìnáwó. Bá won èèyàn pé mi sí òde òkú àbọ̀ òde ìgbéyàwó, òde ìkómọ àbí tí àwọn ọmọ ti ń ṣe àkójáde níbi iṣẹ́ tí wọ́n kọ́. Iyí kí iyì óde bí ó bá wù ó jẹ́. Mo máa ń láìkí ohun ẹ̀ṣọ́ nítorí wípé ó máa ń gbé aṣọ mi lárugẹ. Ó máa ń jẹ́ kí ojú rẹwà, kí ọkàn tutù. Ó máa jẹ́ kí ń wò dáradára. Ó máa ń mú àpọ́nlé wá nítorí wípé ìwọ gan amọ̀ pé nǹkan rere, òun ni ó wọ aṣọ gidi tí ó tún wá fi ẹ̀ṣọ́ rere tó tún wá fi gbá nídìí. Ó máa ń jẹ́ kí ìgbésí ayé ẹni hàn. Ó máa ń fi ara hàn gẹ́gẹ́ bí ìfẹ́ ìgbésí ayé rẹ̀. Bí o bá wọ aṣọ tí o fi ẹ̀ṣọ́ si tó wá ń rìn lẹ́sọ̀ọ́lẹ́sọ̀ọ́ tó ń gbẹ́sẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, ó máa mú ìfẹ́ wá láti ọ̀dọ̀ àwọn ènìyàn. Kò ní jẹ́ kà wọn ènìyàn kó yanu láti sọ̀rọ̀ kọ́rọ̀ sí ọ tó bá tó asikò tí wọ́n bá fẹ́ pín oúnjẹ. Ìwọ gan lásán ìmúra rẹ, ó ta ṣánṣán. Ìmúra mi lórí àga gan. Ìwọ gan ó bọ̀wọ̀ fún mi yátọ. Ó ò ní fojú tẹ́mbẹ́lú mi wípé, "Ta ló pè yín sóde, se wọ́n ti è pè yín sóde gan báyìí? Ta lẹ bá wá?" Wíwo èmi gan lórí ìjókòó bí mo ṣe múra, tí mo fi ẹ̀ṣọ́ sọ́rùn, tí mo fi sí etí, tí mo fi sí ọwọ́, tí ojú mi gan, tí àwọn, àwọn, àwọn makeup tí mo ṣe sójú mi gan ń sọ̀rọ̀ lọ́wọ́. Ìwọ gan ó fún mi lápọ́nlé mi. So ẹ̀ṣọ́ àti múmúra dáadáa, ìmọ̀ ń fún ni lápọ́nlé. Ó mú ìgboyà pọ̀ sí i. Èèyàn kan ó lè wá kó kò fọwọ́ rọ ọ̀dàànù. Ìwọ gan ó dùro tán ni. Ni pé ìwọ gan èèyàn ńlá ni ẹ́. Tó rí é lò sè sọ pé aṣọ ńlá, èèyàn ńlá. Ẹ̀ṣọ́ ńlá, èèyàn ńlá ni. Ó máa fi jẹ́ kó jẹ́yàn pàtàkì láwùjọ nítorí wípé àwọn èèyàn ó mọ wọ̀ ọ́, wọ́n mọ wọ̀ ọ́ inu wọ́n ó mọ dùn. Àwọn èèyàn ó mọ wọ̀ ọ́, wọ́n ó mọ rẹ́rìn pé "à mo ní ìfẹ́ àǹtí yìí, mo láìkí ẹ̀ṣọ́ wọn, mo láìkí aṣọ wọn." Ó jẹ́ tu máa ń fi aṣa àti ìṣe hàn. Gbogbo ìgbà lọ́gbọ̀n ìgbà tí bá ń jáde, màá mú bí mo ṣe jẹ́ ọmọ Yorùbá, màá wọ bùbá mi, màá fi ìró mi síi, màá wé àwọn gèlè tí wọ́n wé lóde òní tí ó ga sókè bí abẹ̀bẹ̀. Màá wá lo ẹ̀ṣọ́ sọ́rùn, ṣi apá, ṣe etí, ṣe ejìkà. Màá wá tún wọ bàtà gan onílé gogoro síi. Tẹ́mi gan ó mọ mi lẹ́sọ̀ọ́lẹ́sọ̀ọ́ tí ó máa mú inú temi gan dúya. Béyàn bá múra dáadáa, ìwọ gan ó mọ̀ ọ́n. Tó wá mú àwọn àwọ̀ kọ́lọ̀ loríṣiríṣi tí ó wá fi lé wọn tí ó jẹ́ tò mátch ì. Inú ti rẹ gún ó dùn. Ni pé, ò wọ̀ oun tó dára. Ẹ̀ṣọ́, èmi máa ń wọ̀ ọ́n. Ó máa ń jẹ́ kí n lè, kí n lè, kí n lè sọ̀rọ̀ ní sọ̀rọ̀ kọ̀ọ̀kan mi balẹ̀. Ó máa ń jẹ́ kí n lè jó. Ó máa ń jẹ́ kí n lè dára yá níbi tí wọ́n pè mí sí. Kò ní dàbí pé, "àá ṣe wọ́n pè yín wá bí ṣáà, ṣé dandan ni kí lọ dé tẹ wá wá bí i nígbà tẹ lè jó." Rárá o, ó máa mú mi, ó máa ẹ̀ṣọ́ àti ìmúra mi, ó máa ń mú ara mi yá. Ó máa ń jẹ́ kí n mọ̀, kí n mọ̀, kí n jẹ́yàn pàtàkì. Ó máa ń jẹ́ kí ń máa wò pé no, èèyàn pàtàkì ni mí nítorí wípé èmi gan mu ra, mo ju ẹ̀ṣọ́, mo wọ bàtà, mo wá, mo wá, mo wá fún wọn tán. Inú mi máa ń dùn, ara mi máa ń yá gágá. Nítorí rẹ̀ níbi iṣẹ́ mo máa ń lo ẹ̀ṣọ́ tí ó bá aṣọ lè iṣẹ́ lọ. Mo máa ń lo ẹ̀ṣọ́ ìwọ̀nba ní yun kò ní pọ̀. Nígbà tí ó ti ṣe òde ìnáwó, ẹ̀ṣọ́ tí mo máa ń lò ó máa ya, ó máa jẹ́ gẹ́gẹ́ bí irú ibi tí mò ń lọ. Ẹ̀ṣọ́ mi máa bá ibi tí mò ń lọ lọ. Bo bá jẹ́ ọjà ni ìwọ̀nba ni ó jẹ́. Bo bá jẹ́ partí, òun ni mo máa ń lo òun tó pọ̀ kí n lè jó dáadáa.

Mo fẹ́ràn ìbéèrè yì gàn nítorí wípé mo jẹ́ obìnrin tí ó máa ń rẹra rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n mo kórìíra ìwọsí. Nítorí náà mi ò kí ń, mi ò kí ń fi ra mi sílẹ̀ láti jẹ́ kí wọ́n rí mi fín. Bẹ́ẹ̀ náà dè ni mi ò ní gbéra ga. Níbi iṣẹ́ mi, mo jẹ́ ọ̀gá fún àwọn tó wà lábẹ́ mi, nítorí wípé ọ̀gá ni mí fún àwọn tó wà ní abẹ́ mi. So mo wá jẹ́ ènìyàn kan tí ó máa ń tẹ́tí gbọ́rọ̀ fún wọn. Tí wọ́n bá ní ìṣòro kan tàbí mi tí wọ́n bá gbé sórí tábìlì mi wípé à, HR ẹ dákún, ẹ bá mi yànàná kíni yìí. Má pé wọn jókò, màá bá wọn yanjú rẹ̀ bí ọmọdé. Màá kọ́ wọn ní ìsọ̀rí ìsọ̀rí. Mi ò ní jagbe mọ́ wọn. Mi ò ní ní háa, ṣe bó ṣe lánàá kí ló dé tó rántí lónìí. Nítorí wípé mi ò mọ̀ tí kálukú ń rò àti tí kálukú ń dojúkọ ní ilé tó ti wá. Bó ti lè jẹ́ wípé mo máa ń jẹ́ kó yé wọn pé kí wọ́n fi ọkàn àti ara sí iṣẹ́ tí wọ́n ń ṣe. Bọ̀ mo máa ń ràn wọ́n lọ́wọ́. Àwọn alábàáṣepọ̀ mi, mo máa ń ràn wọ́n lọ́wọ́ nítorí wípé ǹkan mi tó lè fún èmi náà kọ́kọ́ kọ́ bí ojú ẹja. Màá lọ gbé bá ọ̀gá lókè. Ọ̀gá lókè náà jẹ́ èèyàn kan náà tó ní ìrẹ̀ra ẹni sílẹ̀. Yóò sàlàyé fún mi pẹ̀lú ìfẹ́. Nítorí náà ìfẹ́ yẹn gan wà lára mi tí ó tún ń ràn mí lọ́wọ́ láti máa ṣe ìrànwọ́ fún àwọn tó wà lẹ́yìn tèmi náà. Nítorí pé ilé iṣẹ́ wa, ilé iṣẹ́ tí ìrẹ̀ pọ̀ wà ni. So tí wọ́n bá wá gbé iṣẹ́ bá mi, iṣẹ́ tí ò yé wọn, mo máa ń ṣàlàyé fún wọn ní tùbìí nùbí. Irù àwọn tó wà lẹ́nu géètì níta tí wọ́n máa ń ṣí lẹ́kùn. Ó láwọn ìrànwọ́ mi náà tí mò ń ṣe fún wọn. Kò ṣe àwọn tí mo bá ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ nìkan. Nítorí náà àwọn alábàáṣepọ̀ mi ní ilé iṣẹ́ wọ́n nífẹ̀ẹ́ mi púpọ̀ ju àwọn tó tún, tó tún jẹ́ lẹ́gbẹ̀ẹ́ tèmi fún wọn bí ọ̀gá. Nítorí pé àwọn yẹn lè jagbe mọ́ wọn. Àbí kọ́ ní, à kilódé tó ṣe le ṣe báyìí? Bọ́ lọ ṣe máa sọ míìtì irú ǹkan báyìí fún mi nínú, nínú méèlì mi irú ǹkan bá hun. Èmi ni màá tún máa rẹ wọ́n sílẹ̀ pé ẹ ní sùúrù. Ẹ jẹ́ a tó àwọn ẹni sọ́nà. Nítorí wípé àwọn ṣẹ́ ń bọ̀ lẹ́yìn tiwa ni. Ọ̀gá la jẹ́ fún wọn. Nítorí ẹ́ la ṣe jẹ́ asíwájú. La ṣe gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe rere fún wọn. Tí a bá jagbe mọ́ wọn. Àwọn náà a mọ jagbe mọ́ wọn tó bá ń salẹ̀ wọn. Ṣùgbọ́n tí a bá kọ́ wọn pẹ̀lú ìfẹ́, bí a bá bá wọn ní ìbáṣepọ̀ tó dájú, tí a bá wọn ní ìbáṣepọ̀ tó yè kooro, ìyẹn náà ló máa mú ilé iṣẹ́ mọ́ gboro sí ní gbogbo ìgbàkúùgbà. Nídi èyí, àwọn ènìyàn fẹ́ràn mi. Ọ̀gá mi fẹ́ràn mi níbi iṣẹ́ nítorí wípé ó máa ń rí mi bí ẹni tó fẹ́ jẹ́ kí ilé iṣẹ́ rẹ̀ gbòòrò síwájú síi. Bẹ́ẹ̀ náà dè ló ṣe rí. Ìbáṣepọ̀ tí mo bá, tí mo ní pẹ̀lú àwọn ọmọ àwọn ará ibi iṣẹ́ mi ó jẹ́ ìbáṣepọ̀ tó yè kooro. Mo máa ń dé ibi iṣẹ́ lá sìkò. Mo máa ń ṣiṣẹ́ mi déédéé, àsìkò oúnjẹ tí bá ti jẹun tí mo ti gbọn ṣẹ̀, tí mo ti mú mi, tí mo ti, mo ti máa fi ara mi padà sípò bí mo ṣe wá láàárọ̀. Bá padà ṣiṣẹ́, iṣẹ́ máa ń yà, orí máa ń wú. Nítorí èmi ò ní, ò ẹni, ẹni ìdí láti máa ọkànra, láti máa jánumọ́nú, láti máa bínú láìnídìí. Mo máa ń fi àwọn ọmọ tó wà níwájú, tó wà lẹ́yìn mi, mo máa ń fi wọ́n sí iwájú náà. Nítorí pé tí wọ́n bá ṣiṣẹ́ dáadáa, òun náà ni ó máa jẹ́ kí iṣẹ́ tèmi náà yá. Òun náà dè ló máa jóye ìlọsíwájú fún ọ̀gá àti ilé iṣẹ́ wa lápapọ̀. Ó dé jẹ́ ohun tí ọ̀gá mi mọ̀. Nítorí rẹ̀ ó máa ń wú mi lórí láti ṣe dáadáa fún ilé iṣẹ́ náà àtàwọn tó wà níbẹ̀. Nígbà tí mo n sè ọjọ́ ibi lo''jọ́sì, ẹ wá wọ ẹ̀bùn. Ẹ̀bùn lórísìírísìí ló tún ló sì níwájú lẹ́yìn tí gbogbo wọn gbá máàikì ẹ̀rọ baníṣọ̀rọ̀ títa bá ń gba, wọ́n gbà báyìí. Kálúkú wọ́n ń kí mi ni, kálúkú wọ́n ń ṣà mí ni, kálúkú wọ́n ń bu òmi lówó nígbà. Ọ̀gá dáadáa, òun lọ̀gá wa yìí. Ó ṣe é yàn ju èèyàn ní ẹja fi ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn nítorí wípé kíkọ ìròyìn gan-an ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti kékeré. Tí mo bá rán tí dáadáa, láti ìgbà tí mo wà ní sẹ́kọ́ńdìrì ni mo ti máa ń kọ ìròyìn fún àwọn ẹ̀kẹ́gbẹ́ mi. Ìgbà yẹn ni wọ́n ti fi mí joyè akọròyìn, akọròyìn. Sóòtún wa jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí. Nígbà tí mo dẹ̀ parí, mo rọra wọ inú òṣèlú díẹ̀ náà. Because idí naa ni pé ìyá mi ó jẹ́ olóṣèlú, ó fẹ́ràn òṣèlú, ó sì mọ Yorùbá kọ, ó mọ Yorùbá kà. Ni gbogbo ìgbà náà ni àwọn òṣèlú kéréjẹ kéréjẹ tí a máa ń ṣe. Iyá mi ni wọ́n joyè akọ̀wé níbẹ̀. Bo yá láti ipàṣẹ rẹ̀, lèmi náà ti wá ní ìfẹ́ sí kí n máa kọ ìròyìn. Tó fi jẹ́ wípé láti kékeré náà ni kí n máa kọ ǹkan tí a bá ń ṣe ìpàdé níbi iṣẹ́ ni, ní àwùjọ ni èmi ni mo máa ń kọ. Nígbà tí mo wà ní ilé ìwé gíga náà, mo máa, mo, mo mọ gbé igba, igba ká máa kọ ìròyìn ká máa kọ ǹkan sílẹ̀. Mo mọ̀ gbé. Nígbà yẹn tí mo ṣe, tí mo ṣe olóṣèlú tí mo nlọ sókè tí mo nlọ sọ́dọ̀ ti mo ní ẹ̀díbò fún mi o. Mo fẹ́ lọ fún ìkọ̀ròyìn ilé ìwé wa. Èmi àtàwọn ọ̀rẹ́ mi ta ni tí mo ní nígbà yẹn. A wá lọ káàkiri láti, ẹ́, kíláàsì àwọn kan sáwọn ẹlòmíràn. Ni ilé ìwé gíga ni o, mo wọlé fún akọ̀ròyìn. Mo ṣe é fún ọdún méjì kó tó di pé mo parí ní ilé ìwé gíga. Ṣe kí n tún pa yín lẹ́rìn-ín? Nígbà tí mo lọ fún àgùnbánirọ̀, mo tún joyè akọ̀ròyìn fún wọn. Tí a bá ní ìpàdé, ìsọ̀rí sọ̀rí ìsọ̀rí ni. A bá ní ìpàdé ti náṣọ́nà. Ẹ̀mí mo máa ń kọ ìròyìn fún wọn. Tí ń délé, wà á sọ gbogbo ohun tí a sọ àti ohun tí a ṣe ní gbogbo ìpàdé tí a lọ. Inú mi máa ń dùn nítorí gbogbo ìgbà tí mo bá gbé igba, igba láti, láti figa gbagba pẹ̀lú èèyàn, èmi mo máa ń borí. Ìfẹ́ tí àwọn èèyàn máa ń fi hàn mí láti gbé mi wọlé ó máa ń pọ̀ jọ̀jọ̀. Boyà ntọ̀ri pé wọ́n ti rí, wọ́n ti rí súrà mi àbí wọ́n ti rí lára mi wípé ẹni yìí bá bá je ọ wọlé fún kọ̀ròyìn, yóò mọ̀ fún wa ní ọ̀rọ̀ tó tọ́ àti tó yẹ. Yóò mọ̀ fún wa ní ìjíròrò ní gbogbo ibi tí wọ́n lọ. Yóò máa ń fún wa ní àwọn ǹkan tí wọ́n sọ ní kúkúná. Kò ní yọ̀ kan ku kò sì ní fí kankan kùn. Gbogbo ọdún kan tí mo fi ṣe àgùnbánirọ̀, èmi ni mo máa ń kọ ìròyìn fún wọn. Láti ìgbà táa ti bẹ̀rẹ̀, gbogbo ìgbà bí ẹ̀ẹ̀mẹjì àbí ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀ ládẹ̀ mó ń ní ìpàdé. Tí ń kọ wa fún wọn, tí ń wà ká fún wọn ní ọ̀dọ̀ tiwa pé n ta bá bọ̀ níbi tá lọ rè o. Màá kọ tó dẹ̀ máa jẹ́, ẹ́, kíkọ tó ye kooro tí mi ò ní yọ̀ kàn kù tí mi ò sì ní fi kún. Nítorí náà, nígbà tí mo dẹ̀ tún wá ṣiṣẹ́ náà tán tí mo wá rí iṣẹ́ níbi tí mo ti ń ṣiṣẹ́, èmi náà n mo tún joyè. Ó ti e wà dàbí wípé kíkọ ìròyìn ó bá súrà mi lọ. Ó bá mi lára mu gẹ́gẹ́. Mo mọ̀ kọ ní Yorùbá. Mo mọ̀ ká ní Yorùbá tí ó dẹ̀ ye àwọn èèyàn Ṣékémù Ṣékémù tí ó sì pé mo yọ̀ kan kù nínú rẹ̀ àbí mo fi kún. Tó jẹ́ pé gbogbo ohun tí wọ́n sọ tí bá máa fi ká lẹ̀ báyìí, inú àwọn èèyàn máa ń dùn ni wípé, "àá, òkú iṣẹ́, ò ṣe eléyìí, ò ṣe dáadáa, ó, ó kú ojú òṣùwọ̀n, ò dín nkankan kù, ò yọ̀ nkankan sílẹ̀." Nítorí náà, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́. Láti kékeré náà dẹ̀ ló ti di n tí mo mọ̀ ṣe dáadáa. Láti kékeré ni ó ti mọ́ mi lọ́wọ́ tí mo mọ̀, tí inú mi máa ń dùn. Mo dẹ̀ si tún fẹ́ tẹ̀síwájú sí i ní ọjọ́ ọ̀la tí mo bá rí ọ̀fẹ́ àti tun wò olóṣèlú ńlá jù báyìí lọ. Mo fẹ́ máa kọ ìròyìn fún wọn tí mo máa dẹ̀ máa mú, Yorù ẹ̀, tí mo dẹ̀ máa máa mú.

Mo fẹ́ràn ìgbóná jẹ́jẹ́ pẹ̀lú atẹ́gùn tó rọrùn, kí n lè jókòó gba atẹ́gùn náà nínú ìtura. Irú ìjókòó tí mo nífẹ̀ẹ́ sí jù, ó jẹ́ ìjókòó to ofà, ó mọ n rọ̀ dáadáa, kì í jẹ́ ká rá le koko, kì í sì jẹ́ ká rá roní. Bí o bá wà lórí rẹ̀ tó kọ fẹ̀gbẹ́ lélẹ̀, bó yóò rẹ̀ ọ́, yóò dàbí pé ó wà lórí ibùsùn ni. Yóò rọ̀, yóò dẹ̀, kò ní lé koko bí àwọn ti lókaali tó máa, tó máa, tó máa fíìlì, tó mọ dàbí pé o jókòó sórí igi, láì tí ẹ ní, ẹ ní, láì tí ẹ ní fóòmù kankan là. Ìgbóná jẹ́jẹ́ tí ó rọ̀ dáadáa èmi mo ń nífẹ̀ẹ́ sí. Ìgbóná jẹ́jẹ́ tó wúlò fún ìṣàkóso ohun, láti fi ara, láti fi ara balẹ̀, bí àwọn alága tó ní àpótí tàbí ibi fífi ìwé pamọ́ sí. Mo máa ń nífẹ̀ẹ́ àwọn ìgbóná jẹ́jẹ́ tó níbi tó jẹ́ te bá ṣí, irú ẹ lọ́ n ṣe lóde òní, ẹ lè ṣí lẹ́gbẹ̀ẹ́, te bá fọwọ́ kan lẹ́gbẹ̀ẹ́ tẹ, tẹ, tẹ mú wá síta báyìí, ẹ lè fi ìwé pamọ́ bẹ́ẹ̀, ẹ lè fi fóònù yẹn pamọ́ bẹ́ẹ̀. Wọ́n ti ń ṣe lóríṣiríṣi ẹ̀ka. Ṣé ẹ mọ̀ pé ọ̀lajúdé kò sì tí àwọn káfíntà, kò sì tí wọ ọ̀dà lára bọ́ sí i. Wọ́n sì ń ṣe títí ń dára dáadáa. Ìgbóná jẹ́jẹ́ tó dẹ̀ wúlò, tó wúwo kò máa ń bàjẹ́. Tí wọ́n bá lo igi dáadáa, igi, igi tímbà, tí wọ́n bá fi ṣe ìgbóná jẹ́jẹ́, kò kín tètè bàjẹ́, bẹ́ẹ̀ lóde máa ń wúwo pọ́n kí tì. Í mo ń wúwo gan ni o. Ṣùgbọ́n ó mọ ń jẹ́ kó pẹ́. Ìgbóná jẹ́jẹ́ tó sì, tó ní ẹwà mo mo ń nífẹ̀ẹ́ sí, nítorí pé ó mọ ń jẹ́ kí inú ilé rẹwà. Ṣé ẹ sì mọ̀? Gbogbo àwọn tí wọ́n ń ṣe sí ojú ti là lóríṣiríṣi, ríṣiríṣi àwọ̀ òun ni wọ́n fi sí báyìí. Ẹlo mìíràn tẹ bá wọ nú ilé rẹ̀, ẹ́ ra aláwọ̀ réèdì, ẹ́ ra aláwọ̀ búlúù, ẹ́ ra aláwọ̀ píǹkì, ẹ́ ra aláwọ̀ ọréńjì, aláwọ̀ omi ọsàn, lóríṣiríṣi ni àwọn èèyàn fi ń pa gbogbo ẹ̀pọ̀ sínú yàrá kan tí gbogbo inú ile a máa tàn yéè, yìn, yìn. Àwọn tí wọ́n bá lo igi gidi fún, wọ́n máa ń pẹ́ dáadáa. Tẹ́lòmí gan lè lò fún ọdún mẹ́wàá, ọdún méje. Irú eleyi te emi gan ń lò nínú ilé mi, nínú yàrá mi sì, ó ti ń lo bí oṣù, ó ti ń lo bí ọdún mẹ́jọ lọ. Ó sì dáa, nítorí wípé ilé tó rẹwà ni. Bo bá dọ̀tí tí mo ti fi aṣọ sínú omi ọṣẹ tí mo ti nu, ó tún padà ti tútù nù. Nítorí náà, mo máa ń nífẹ̀ẹ́ ìgbóná jẹ́jẹ́ tí ó jẹ́ ilé tí wọ́n lo igi gidi fún, tí wọ́n sì lo àwọ̀ tó ń jọrán ti fún. Ìgbóná jẹ́jẹ́, ó mo ń gba ààyè, ìwọ̀n bá biẹ́ bá gbé fún bayi, ó máa, ó máa rẹwà níbẹ̀ ni. Ó dẹ̀ máa ṣe inú fọ, ó lè nu, ìwọ̀n gbọ̀ǹ, ìgbóná jẹ́jẹ́ tó rẹwà, ó lè nu, ó lè fọ́, ó lè mo lò ní gbogbo ìgbà. Ó dẹ̀ ni ojú ìwọ̀n, ó ní ojú ìgbóná jẹ́jẹ́ tí mo nífẹ̀ẹ́ sí, àwọn tí wọ́n ń fẹ̀ dáadáa ni o ni. Kí n lè sùn sórí rẹ̀. Ǹjo mí tí ó bá wù mí kí n fẹ̀gbẹ́ lẹ́lẹ̀ sórí ibùsùn, bó jẹ́ mi ò fẹ́ sùn lọ́ ni mo kọ fẹ́ rora ìdákẹ́jẹ́jẹ́ síbẹ̀. Ó jẹ́ gbóná, ó jẹ́ ìgbóná jẹ́jẹ́ réèdì, òun ni mo nífẹ̀ẹ́ sí jù lọ nínú gbogbo àwọn tó kù e seun.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́. Ìgbà mìíràn, mo máa ń fi fóònù mi sí silent mode kó má ba à máa kọrin. Tí mo bá wà ní ìpàdé, bó jẹ́ mo lọ sí ìpàdé olóṣèlú ni, tàbí mo lọ sí ìpàdé nílé ìwé àwọn ọmọ mi, tàbí mo wà ní ìpàdé ibi iṣẹ́. Ìgbà mìíràn èmi náà ni mo lè pe ìpàdé láàárín àwọn ọmọ tí ń bá mi ṣiṣẹ́ kí a jọ jíróòrò. So nítorí náà mo máa ń fi fóònù mi sí ìdákẹ́jẹ́jẹ́. Mo dẹ̀ máa ń sọ fún àwọn ọmọ iṣẹ́ mi náà wípé àsìkò, àsìkò ta fẹ́ jọ fi ọkàn ra ọkàn ni. Àsìkò tí a jọ fẹ́ ronú pọ̀ láti gbé iṣẹ́ yìí lọ síwájú si ni pé kí wọ́n fi fóònù wọn sí ìdákẹ́jẹ́jẹ́. Nítorí wípé kó má ba jẹ̀ kí ọ̀rọ̀ wa máa léfo àbí kó má jẹ̀ kí ọ̀rọ̀ wa máa gé sí awẹ́awẹ́ kí a lè sọ̀rọ̀ náà ní ìtunbínùbí ní ẹ̀ẹ̀kan náà. Mo máa ń fi ẹ̀rọ mi sí ìdákẹ́jẹ́jẹ́ ní o-o-o-ojo ye bi tí mo bá wà. Bí mo bá wà nínú ọjà, mi e fi sí ìdákẹ́jẹ́jẹ́ o. Nítorí pé tí ó bá kọrin síta níí fi mọ̀ pé'yàn n pẹ́ mì ṣẹ́ mo wípé ariwo ọjà pọ̀. Ṣùgbọ́n ní gbogbo ìgbà mìíràn mo máa ń fi sí lápútọ̀pù mi. Mo máa ń fòun náà sí ìdákẹ́jẹ́jẹ́ bó jẹ́ a wà ní àgọ́ àwọn èèyàn tó pọ̀ kó má kan mọ̀ kọrin àbí kó kan mọ̀mo pariwo, mo máa ń fi sí ìdákẹ́jẹ́jẹ́. Àláàmù mi, mo máa ń fò ó náà sí ìdákẹ́jẹ́jẹ́ tí mo bá fẹ́ sáré sun orun ránpẹ́. Ṣùgbọ́n mo máa ń fi sí orin tí bá fẹ́ sùn lálẹ́ kó lè jí mi lágo mẹ́rin àbọ̀ tí mo bá fẹ́ múra fún, tí mo bá fẹ́ múra bẹ̀rẹ̀ múra ọjọ́ náà. Ṣùgbọ́n tí mo bá fẹ́ sùn lọ́wọ́ ọ̀sán tí mi ò fẹ́ jẹ́ kí ẹni kankan pè mí, pé yá mo lẹ́fọ̀rí ni mo ní sun orun díẹ̀, mo máa ń fi sí ìdákẹ́jẹ́jẹ́. Mo sì máa ń lo fáànù eléyi náà tí i pariwo tí mo bá fẹ́ sùn, mo máa ń fòun náà sí ìdákẹ́jẹ́jẹ́. Ẹ̀rọ amúlétutù mi òun lè pariwo. O ní bí mo ṣe tún lè pa, tàríwo rẹ̀ ò tiẹ ni, ò ti ẹ ni mọ̀ pé wọ́n tan. Yàtọ̀ sí wípé ìmúlé tutù. Mo ti tún ní printer tí a máa ń fi mú nǹkan jáde láti inú kọ̀npútà. Iyen náà mo máa ń fi sí ìdákẹ́jẹ́jẹ́. Ó níbi tí mo máa tẹ̀ tí ó mú ìdákẹ́jẹ́jẹ́ wá tẹ́ẹ̀ tí ẹ̀ní mọ̀ pé wọ́n ń lò ó. Ó dẹ̀ láwọn generator kan sìn mo ti e fẹ́ rà, wọn ló ní ìdákẹ́jẹ́jẹ́ tí ò ní pariwo sí ara ilé aró okó létí láti máa fi, láti máa fi ni wọ́n lára ni alẹ́ tàwọn èèyàn bá sùn. Mo fẹ́ ra rú generator báun, wọ́n ló ní ìdákẹ́jẹ́jẹ́ torí mo jẹ́yan kan tí ò kí n f'ariwo. Mo ti tún máa ń fi tẹlifísàn mi náà, mo máa ń fi sí ìdákẹ́jẹ́jẹ́ bóyá mo ń wò lọ́wọ́ ni mo ní ìpè wọlé kí ariwo rẹ̀ kó má ba à máa ni mí lára. Tẹlifísàn ta ní níbi iṣẹ́, iyen náà máa ń wà ní ìdákẹ́jẹ́jẹ́ nítorí pé ọ́fíìsì ni kò kín ṣe ilé amóhùnmáwòrán. Ẹ̀yin tẹ bá wá, ẹ kò mọ̀ wò àwòrán tí wọ́n ń fi ṣọwọ́ sí wa latorí rẹ̀ ni. Kò se pé ká wá gbé láriwo sókè, ká wá máa ń fi pariwo lọ̀túnlọ̀tún mó dìstọ́bù àwọn ará ọ́fíìsì ibòmí àbáwọn ará àyíká. Mo dẹ̀ tún ní door bell. Tó wà ní ara fèrèsé mi ńta, ó jẹ́ pé even igbàmí gan-an tan bá tẹ̀ kó ní pariwo sí mi nínú ilé láti wá jí mi. Mo dẹ̀ tún ní ago ọwọ́ tí mo máa ń wọ̀sọ́wọ́ tó ní ìdákẹ́jẹ́jẹ́ tí n bá fẹ́ jẹ́ kó pariwo. Ìgbà mìíràn náà tí mo bá fẹ́ ya fọ́tò latorí fóònù mi, mo máa ń fi sí ìdákẹ́jẹ́jẹ́ tí n bá tie fẹ́ jẹ́ kí ẹnikejì mi mọ̀ pé mò ń ya.

Ohun mímu tí mo fẹ́ràn jù, òhun ni wọ́n ń pè ní Smirnoff, tàa tú n lè pè ní ice, òhun lorúkọ rẹ̀. Mo nífẹ̀ẹ́ sí i ju lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó máa ń ma rà mí dá ṣaka. Bó tí ẹ̀ jẹ́ wípé ẹ̀ẹ̀kan ní bí oṣù mẹ́ta náà ni mo máa ń mu kó n ṣe gbogbo ìgbà. Àbẹ́ kọ̀ọ̀kan tí baálè mi bá ní já lọ ṣe fàájì ní ìgboro, já lọ dára wà lára yá, já lọ ṣeré ní àwọn ibi tó tún yàtọ̀ sí ilé. Gbogbo ìgbà náà kọ́ ní èyán gbọ́dọ̀ dé jumọ́ lé. Tí a bá wá lọ sí irú bẹ báyìí, àsìkò yẹn náà ni mo máa ń mu ice tó ń jẹ́ Smirnoff yìí láti fi ṣe fàájì níbẹ̀. Ìgbà mìíràn a lè mu Smirnoff yìí pẹ̀lú pọ̀nmọ́ kíká tó yí láta, ẹran díndín tí wọ́n ti dín gbẹ bí tíǹkó. Gbogbo èyí náà la máa ń fi ṣafẹ́ láti fi dára lára yá. Ìgbà míí náà tó bá dẹ̀jẹ̀ ilé olóunjẹ, òun la fẹ́ lọ bí ilé àwọn alámalà. Ó láwọn alámalà kan tí wọ́n ro ámàla fẹ́lẹ́ bíi etí, àmàlà gbẹ̀gìrì, ewédú àti oríṣiríṣi nǹkan tó jẹ́ ǹkan inú ẹran. Òun la máa ń jẹ ta bá jáde, nítorí wípé a fẹ́ lọ gbádùn ara wa fún wákàtí méjì, mẹ́ta àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Mo rántí ìgbà kan táa lọ fún ìgbéyàwó láì tí pé yìí náà ni. Ìkan nu àwọn ọ̀rẹ́ baálè mi wọ́n ṣe ìgbéyàwó. Ni ìgbà táwá parí ìgbéyàwó ohùn ní sàlẹ́ ilé ìtura tí a gbà, a ní kí a lọ ṣe fàájì nbẹ̀. Kí lé ò tóṣù kí a tó mọbọ̀ lé. Ni ìgbà táa dé bẹ̀, ohun tí mo fẹ́ràn jù tí mo yàn láàyò oun náà ni mo bèèrè fún. Wọ́n fún mi ní alákọ̀ọ́kọ́ òtútù yínyin yín. Mọ ti ẹ̀ kọ́kọ́ dà yẹ́ mu gan an láì tíè tí fi kan tì. Nítorí pé ó ti pé bí oṣù mẹ́fa sí sì yin tí mo ti mu ice, so mọ ṣàfẹ́rí rẹ̀ nígbà mo mu tán tí mọ sinmi díẹ̀. Mo wá ni wọ́n fún mi lé pẹpẹ súùpù ẹlẹ́ran dé. Wọ́n fún mi pẹpẹ súùpù, mo tún gba ice mi. Ó ti jẹ́ pé pàtó tó wà nídì ice ni pé ń le mú tí ọ̀bá sí baálè mi ń bẹ ò. Tí ọ̀bá sí sì bẹ, n lè mu jù kan lọ, nítorí pé ó máa ń fi ojú mi, ó máa ń jẹ́ kó ojú mi mọ̀ poyì lórí ìjókò. Ṣùgbọ́n nítorí ààyò tí mo ní síi, mo nífẹ̀ẹ́ rẹ̀. Ó máa ń tutù tí bá rí tútù, ó máa ń fara mì balẹ̀. Ó máa ń jẹ́ kí ojú ojú mi ṣáná tí ń ronú jinlẹ̀ gan an jú gbà tí ìmú lọ. So mọ máa ń nífẹ̀ẹ́ síi lẹ́ẹ̀kan kan tí mo bá ní orí ọ̀fẹ́ láti mú. Òun ni mo nífẹ̀ẹ́ jù lọ ò lẹ́yìn rẹ̀ náà, ẹlẹ́rìndòdò tí ọlọ́sàn dé, mo nífẹ̀ẹ́ sí yẹn náà, tí à ń pè ní Chivita àbí Five Alive. Mọ máa ń mu àwọn oyu ún náà tí mọ bá lọ sí òde tó jòde kọ́púréètì. Òun ni mo máa ń fi ń tẹ oúnjẹ lọ́lẹ̀ àbí kí mú náà sí à jẹun. Nítorí Smirnoff tí mo kọ́kọ́ pè tẹ́lẹ̀ yẹn, bí ẹ bá jẹun tẹ fi mú, ó lè mọ́ jójú ó mọ́ fi jákájàká. Ó lè mọ́ jẹ́ki ẹsẹ ó mọ́ gbọ̀n àbí kára ó mọ́ gbọ̀n. Ìyẹn ní, ìyẹn ní láti lọ pẹ̀lú oúnjẹ kí o tó lè gbádùn rẹ̀ dínádoko. Ṣùgbọ́n, omi ẹlẹ́rìndòdò tọlọ́sàn dé yìí, pé ẹ tí ẹ ṣe lè mú yẹn láìjẹun. Ó tiẹ jẹ́ pé oúnjẹ náà ló jẹ́ ká fi ti gbogbo ẹ kó lè máa lọ ní mẹ́lọ́ọ́ mẹ́lọ́ọ́. Nípa náà, tó bá ní kí mẹ́ẹ̀yọ̀ọ̀kan nínú méjèèjì eléyìí tó jẹ́ Smirnoff, n fi kọ́kọ́ ṣe ìkíni. Nítorí pé ẹ̀ẹ̀kan kan nìyẹn máa ń wáyé kò ṣe gbogbo ìgbà. Ìwọ̀nba ìgbà tó bá ṣì wáyé, mo máa ń gbádùn rẹ̀ gidi gan an ni o. Ẹ̀ ṣeun.

Fóònù mi máa ń gbóná ní ẹ̀ẹ̀kan, ẹ̀ẹ̀kan ní ojúmọ́. Ó máa ń gbóná nígbà tí mo bá kìí bọnu charger tí mo bá fi síná lọ́wọ́ láti jẹ́ pé bátìrì rẹ̀ kó re òkè. Ìgbà mìíràn tí bá máa fi yẹ̀ ẹ́ wò yóò ti gbóná. Máa wa wò pé àà, ṣe charger òun ni ó fa gbígbóná yìí, àbí iná tí àwọn onímọ̀ amúnáwá ṣe iná tí wọ́n mú wá kò dára tó ni. Nígbà mi tí bá lọ yẹ iná oun wò láti mọ̀ bóyá ó kéré ni àbí ó pọ̀ jù, òun ni màá fi wá mọ̀ tí ń ṣe, ni màá fi wá mọ̀ bóyà iná yẹn kéré si, òun ló fa gbígbóná, àbí iná yẹn ti pọ̀ jù fún oun ló fa gbígbóná. Màá wá mọ àtúnṣe tí màá ṣe ní ìgbà náà. Ìgbà mìíràn dẹ̀ kèrè, bóyá mo ń ṣiṣẹ́ tó pọ̀, mi ò jẹ́kí fóònù yẹn nísì mi paapaa. Mi ò tiẹ̀ fún un ní ore ọ̀fẹ́ láti pàjúdé láti ní sí mi. Ó lè jẹ́ mo gba iṣẹ́ ní ibi iṣẹ́ tó jẹ́ iṣẹ́ tí mo máa ń lo fóònù tàbí kọ̀ǹpútà mi ni tó bá jẹ́ nkankan inú iṣẹ́ náà. Ó lè jẹ́ iṣẹ́ tí màá máa lo fóònù àti kọ̀ǹpútà pọ̀, tí màá jọ méjèèjì pọ̀ sí orí iná láti máa lò láti má jẹ́ kí nkankan kú nínú ẹ̀. Irú ìyẹn ó lè jẹ́ kí fóònù mi gbóná nítorí pé mi ò tiẹ̀ fún un ní orí ọ̀fẹ́ kankan láti sinmi. Ìgbà mìíràn dẹ̀ kèrè ó lè jẹ́ pé mo lọ sí òde ìnáwó ni mo wá ní kí máa fi fóònù mi oríṣìíríṣìí àwòrán ọkọ ló ń jó ni, ìyàwó ló ń jó ni. Bóje bóje ikò mọ̀ náà ni mo lọ tí mo wá fi ya àwòrán lóríṣìíríṣìí lẹ́kalẹ̀ka àṣọ rí. Ó lè jẹ́ ilé ìjọsìn ni mo lọ, bóyá àwọn tó lọ láti lọ ṣe ìdúpẹ́ ọmọ tí wọ́n bí, láti lọ ṣe ìdúpẹ́ ìgbéyàwó lẹ́ka ǹkan bá hun tí bá ní ore ọ̀fẹ́ àti ya fọ́tò pẹ̀lú fóònù mi. Mo lè ya fún wá, fún ìṣẹ́ju tó pọ̀ àbí wákàtí. Èyí ó máa ń jẹ́ kí fóònù mi gbóná lẹ́ẹ̀kankan. Ìgbà mìíràn náà dẹ̀ kèrè ó lè jẹ́ pé mo wà nínú oòrùn, bóyá mo lọ sí ọjà láti lọ wá ǹkan rà sílé fún jíjẹ, àbí mo lọ lọ sí ọjà láti lọ wá ǹkan rà sílé fún ìkówò mi. Eléyìí ò bá wò jẹ́. Àbí mo sá wà ní ojú títì láti rìn nínú oòrùn. Ṣé inú báàgì náà ni fóònù yóò wà? Gbogbo orun tí ń pa mí lọ́tun ló sì, àti ẹmi àti fóònù òun ni ń pa pọ̀. Ìdí yìí, fóònù náà lè gbo, lè ti ìpáṣẹ yìí gbóná. Ìgbà mìí dẹ̀ kèrè, mo lè wà ní orí kọ́lù tí ìyá mi léko, tí bàbá mi léko, ká wá máa jíròrò, ká máa sọ̀rọ̀ tọ́tùn, ká máa sọ̀rọ̀ sóṣì fún wákàtí tí ó pọ̀. Ó lè de le jẹ́ ọ̀rẹ́ mi, òun náà ni mò ń bá sọ̀rọ̀ lórí fóònù tó máa wá jẹ́ ọ̀rọ̀ tó máa gba wákàtí, wákàtí lọ́pọ̀lọpọ̀. Fóònù ó gbóná tí wàá máa pàrọ̀ apá ọ̀tún tí apá òsì tí mò ń pàrọ̀ ọwọ́ mi sí etí ọ̀tún. Nígbà tí etí ọ̀tún bá tún ti ń ro mí àbí tó tún ti gbóná, màá tún pàrọ̀ rẹ̀ sí etí kejì. Ìgbà mi nígbà tí fóònù bá gbóná dójú ẹ, màá need láti lo ẹ̀yẹ píìsì, íńkì ẹ̀yẹ píìsì bé tí màá wá gbé fóònù mi síbí kan. Fóònù yóò gbóná lááláálá. Tẹ́ mọ́ fẹ́, wò pé ṣẹ́ fẹ́ gbiná ni. Ṣùgbọ́n iṣẹ́ tí mo fi ṣe bọ́, tíṣà iṣẹ́ tó jẹ́ pàtàkì, màá fẹ́ sáré ṣètàn kí n lè gbe sílẹ̀ náà kó hun náà lè ní sinmi. Paapaa ju lọ tí mo bá ti e wà wà lórí ọ̀rọ̀ lórí fóònù pẹ̀lú ọ̀rẹ́ mi tó wà ní ìlú òyìnbó. Ìyẹn máa ń pẹ́rẹ́ke ó nítorí wípé gbogbo tí ń ṣẹlẹ̀ níbẹ̀ òun ni ó mọ sọ fún mi tí ó mọ̀ yànàná, tí ó mọ̀ sọ fún mi biípé ẹbí àti ẹjọ́ wa ní ìlú òyìnbó ni. Gbogbo bó se n lọ ní ìlú òyìnbó pata, òun ni mo ti mọ̀ nípasẹ̀ fóònù táa fi máa ń sọ̀rọ̀ pẹ̀lú ra wa. So ìdí yìí, fóònù mi máa ń gbóná nítorí pé tó bá ti ń ṣiṣẹ́ tó pọ̀ ó máa ń gbóná dáadáa ẹṣẹ́un.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ bora tí mo bá sùn. Nígbà òjò, nígbà ẹ̀rùn, mo máa ń fi aṣọ bora. Nígbà ẹ̀rùn, ìgbà mí wà torú máa mú. But tí mi ò bà tí fi aṣọ bora, orun yẹn ò ní wọ́ mi lára dáadáa. N tí mo kan máa ń ṣe ni wípé, màá fi bo ara láti ibí ìdáji ara dé isálẹ̀. Mi ò ní fi bo láti ọrùn pínpínpín, kó má ba à fa káṣọ̀ mi tutù pẹ̀lú ògùn. Ṣùgbọ́n tí n bá fi bo bí ọwọ́ isálẹ̀, láti ibí ọwọ́ ikùn mi wá sí isálẹ̀, ó máa jẹ́ kí n tú fí mọ́, ó máa jẹ́ kí n tú jẹ́ kí ooru díẹ̀ oorú ò mú mi ṣùgbọ́n màá le rí oorun sùn dáradára. Ìdí yii ná mó tún máa ń fi lé ẹ̀fọn dànù. Nítorí wípé àwọn ẹ̀fọn wọ́n fẹ́ràn kí wọ́n máa mú ẹ̀jẹ̀ láti ibí ọwọ́ isálẹ̀ esẹ̀ dáadáa. Bóyá ó máa ń dùn mọ́ wọn ni wọ́n fẹ́ràn ibẹ̀ jú apá òkè lọ. Nítorí náà, mo máa ń fi aṣọ bora tí mo bá sùn. Tí ó bá dẹ̀ je ásìkò òjò ni tí ótutù wà. Ìgbà míi òjò mií máa rọ̀. Gbogbo nǹkan a tutu yíyìnyín. Bí i pe wọn dà yínyìn sílẹ̀ ni. Tí olúwa rẹ̀ ó mọ̀ gbọ̀n pópópó láti inú egungun wá. Irú àwọn àsìkò yìí, aṣọ bí bora dà dúfèé ó da láti fi bora. Yóò lè mú ooru wa tó jẹ́ ìdàkejì òtútù tí ń bẹ níta. Àsìkò yiò kì n ṣe àsìkò tí a máa ń tan AC nínú ilé. Nítorí wípé òtútù òjò àti àkókò weather ó ti jẹ́ kí gbogbo ibi tutu rínrìnrín. Nítorí náà, a ò ní tan amúlétutù. Òjò tí ó rọ̀ ó ti mú gbogbo ibi tutù. Akan máa mú aṣọ ibora tó yi pọ́ńpọ́n. Òhun la fi bora láti fi fa ooru tí ó jẹ́ kí ara lè sílẹ̀. Nítorí náà, mo máa ń fi aṣọ bora láti fi lé òtútù dànù nígbà ooru náà láti fi jẹ́ kí n lè sùn wọra, láti fi lé ẹ̀fọn. Bo jẹ́ ẹ̀fọn ni ńkún létì mi ni. Aṣọ bí bora náà ni màá fi bora tí màá lè fi sá kúrò ní ọwọ́ ẹ́fọn tí ń wá mi ká láti fa ẹ̀jẹ̀ mi. Aṣọ bí bora náà dẹ́ tùn jẹ́ aṣọ tí ó máa ń ran ni lọ́wọ́ fún àwọn kòkòrò. Bóyá àwọn kòkòrò kan ti ẹ̀ kọnrín káàkiri. Wọn ò ní rí èèyàn jẹ. Nítorí pé bí wọ́n tó wá ara wọn láti wọ inú ibi tí ara èèyàn wà, àgọ́ ara wà, wọ́n máa rìn ká rìn ká, wọ́n ò ní rí. Kẹ́ tó ṣẹ́jú pẹ́rẹ́, ìmi gan á bọ́lẹ̀ tí ó wá ibo mii gbà lọ. Nítorí náà, aṣọ fífí bora ó ṣe pàtàkì fún ọmọdé àti àgbà. Irú àwọn ọmọdé èyi ti òtutu bá n mú wọn, ó ò ní mọ̀. Bóyá agbà ti sùn lọ, bóyá ìyá ni àbí bàbá, bóyá won ti sùn lọ, tó ti lọ látàárọ̀ tó ti rẹ̀. Bóyá won ti sùn lọ ọmọ ti otutu n mú, ó ò ní mọ̀ ṣùgbọ́n tó bá ti fi aṣọ bò wọ́n lára, even kí wọ́n wá yí aṣọ òhun kúrò nígbà tó bá tún jí. Bóyá o fẹ́ jí tọ̀ ni. Wàá tún mú aṣọ òhun, wàá tún fi bò wọ́n lára padà. Wọn máa sùn bí irú àkọbí mi. Òhun ò láì kò nífẹ̀ẹ́ sí kí wọ́n fi aṣọ bò ọ́ lára. Ṣùgbọ́n gbogbo ìgbà tí mo bá jí tọ̀, bóyá èmi ni mo jí tọ̀ ni àbí mo jí gbé tọ̀, màá mú aṣọ òhun, màá tún fi bò ọ lára padà. Ara rẹ̀ ó tún sùn lé, yóò tún sùn lọ. Nítorí pé bí n kò bá sí aṣọ lára wọn, oorun gan ò ní wọ́ra tó bó ṣe jẹ́ kó wọ̀. Wọ́n kan lè mọ yí lọ yí bọ̀. Ṣùgbọ́n aṣọ fífí bora yóò jẹ́ kí àlàáfíà ó wo ara, yóò jẹ́ kí orun kó wo ara, kí eeyan gbádùn oorùn tí ń sùn. Bẹ́ẹ̀ ni èseun.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Ní ibi iṣẹ́ mi, wọ́n fún wa ní káàdì kí wọ́n lè máa fi mọ àwọn tó jẹ́ ojúlówó stáàfù àti àwọn tó jẹ́ àwọn tí ń nu ilẹ̀, tí ń nu ojú títì, tí ń nu tábìlì. Káàdì ọ̀hún náà ó wà láti jẹ́ kán mọ̀ pé arábìnrin yìí ilé iṣẹ́ títí ń ṣiṣẹ́ rèé a dàá mọ̀ ní ilé iṣẹ́. Arákùnrin yìí ilé iṣẹ́ títí ń ṣiṣẹ́ rèé, a mọ̀ ní ilé iṣẹ́ wa, kò kín ṣe àjòjì, kò dẹ̀ kín ṣe ẹni tí wọ́n ò dàá mọ̀. Káàdì ló ń jẹ́ ká máa mọ ara wa láníkọ̀rí nísọ̀rí ìṣọ̀rí, nítorí pé ilé iṣẹ́ mi tóbi gan an ni tó jẹ́ pé a ò lè mọ̀ ara wa tán. Ṣùgbọ́n bí a bá pàdé ara wa pẹ̀lú káàdì kaluku lọ́rùn, a á mọ̀ pé à, ará ibi iṣẹ́ mi ni o. Íbo wà? Íbo ni dìpámẹ́ǹtì tí ẹ wà? Ibí iṣẹ́ yìí ló wà. Ibi dìpámẹ́ǹtì tí mo wà ni. Iyẹn bí a bá jọ pàdé ní ìta ni. A fiwá jọ mọ̀ pé à, ọ̀nà mi lẹ́ ẹ̀ lọ, ẹ jẹ́ kí n gbé yín dání. Ìyẹn ẹni tí ń wakọ̀ àti ẹni tí ń fẹṣin rìn. Ọ̀nà ibi iṣẹ́ mi gangan lẹ́ tí ẹ ń lọ. A á gba ẹni òun dání láti fi ìrànlọ́wọ́ dé ìbí iṣẹ́, kaluku yóò sì wọ yàrá iṣẹ́ rẹ̀ lọ.

Bẹ́ẹ̀ ni, mo máa ń mu àwọn èrò ìlera láti fi kún oúnjẹ. Nígbà mí, oúnjẹ wa kì í pèsè gbogbo vitamin àti mineral tí ara nílò. Àwọn oúnjẹ kọ̀ọ̀kan ni bíi irú àwọn carbohydrate, ó ti pọ̀ jù ní orílẹ̀èdè Nàìjíríà. Protein náà pọ̀ nítorí pé nínú carbohydrate ni gbogbo ìrẹsì, iṣu ló kún sí. Protein táa ní òun ni ẹbí àwọn ẹ̀wà, ẹyin, ẹ̀pà, àwọn ni protein. Ìbá wọn oúnjẹ mí bí zinc bí fiber ó, ó, ó ṣe díẹ̀ láti rí nínú oúnjẹ. Nítorí náà, irú àwọn supplement yìí wọ́n máa ń fún wa ní vitamin àti mineral tí a nílò. Láti tún mú agbára pọ̀. Bẹ́ẹ̀ ni, àwọn òògùn mìí wà, ó máa ń fúnni ní agbára, o máa jẹ́ kí ara jí pépé. Àbi o tí ẹ̀ re ara tẹ́lẹ̀, àwọn òògùn yìí wọ́n wà jẹ́ kí ara padà bọ̀ sí ipò díẹ̀ nínú wọn náà la máa ń rí nínú oúnjẹ tí à ń jẹ ṣùgbọ́n àwọn òògùn yìí máa fún wa lórí ọ̀fẹ́ láti rí púpọ̀. Bàbá ṣe ní ìfẹ́ sí. Láti dáàbò bo ètò ààbò ara tí a mọ̀ sí immune system. Àwọn òògùn yìí wọn máa ń fún wa yàtọ̀ sí eléyi ti oúnjẹ máa, ta máa ń rí lára oúnjẹ náà. Àwọn ohun ta bá fẹ́ pé a lọ sí osipita ni ọ̀in, dókítà a sọ fún wa pé àwọn nǹkan báyìí, àwọn nǹkan báyìí ni ẹ má jẹ, boya o wa jẹ́ àwọn nǹkan tí kò sí ní agbègbè àbí àdúgbò wa láti rọbọ tónà. A lọ ra òògùn tó ní àwọn wọ̀nyí nínú kí a lè fi rí láti fi ni ní àgọ ara wa bón ṣe sọ. Láti jẹ́ kó rọrùn fún egungun àti ẹ̀yìn. Àwọn iṣẹ́ míì máa wà tí èèyàn máa ṣe tí ó mọ jẹ́ kí ara ró ni. Tí ó mọ jẹ́ ki orun ró ni. Tí a wa mọ fi rọ́ọ̀bù wọ. Tí a mọ fi omi gbóná bá. Ṣùgbọ́n èyí tó jẹ́ ká fi ṣe yìí, àwọn òògùn wà tí wọ́n bá wa to ara wa nípasẹ̀ lílò wọn. Gbogbo ara wa ó bo padà sípò. Òun náà làwọn òògùn tí ó jẹ́ òògùn ìlera yíì. Ó máa ṣiṣẹ́ wá láti inú wa sí òde tí a dẹ̀ rí iṣẹ́ e yékéyéké. Fún ìlera ọpọlọ àti ìrántí bí omega 3. Àwọn òògùn yìí dà, nítorí pé èlòmi ii mọ́ tètè gbàgbé nǹkan. But, tó bá n lo àwọn òògùn tó jẹ́ àwọn, àwọn òògùn tí mo n ṣiṣẹ́ fún ọpọlọ àti ìrántí, gbogbo ohun tí bá ń ṣe ní àsìkò yóò mọ ìrántí rẹ̀. Orí rẹ̀ ó jí pépé, orí iru e ó jí padà sípò. Àwọn òogun ego bí omega 3 ni, ẹja ni wọ́n fi ṣètò wọn. Ó wà fún ìrántí, fún àwọn tí ń ṣiṣẹ́ takuntakun àbí ṣe eré ìdárayá náà. Àwọn òògùn ero-- ìlera yìí dà fún wọn nítorí wípé bí àwọn tí ń ṣiṣẹ́ kọ́lékọ́lé tí àwọn bírìsọpé iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ń ṣe. Wọn ń ṣiṣẹ́, wọ́n o mọ làágún yìnkìn ní àbe órùn. Ìgbà tí wọ́n bá ṣiṣẹ́ fún ọjọ́ náà tí wọ́n bá délé tí wọ́n bomi sára, ó yẹ́ kí wọ́n gbé òògùn lura. Òògùn yìí ni ó wà lọ máa ń ṣiṣẹ́ láti fọ gbogbo ibi tí gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe ní àṣejù yóò wà fọ̀ yóò mú ara bọ̀ sípò padà. Gbogbo àwọn àǹfààní tí wọ́n ti sọnù lára nípasẹ̀ òògùn nínú órùn. Òògùn yìí ló máa wá dá wọn padà sí àgọ ara tí ó ní jẹ́ kí ẹni náà ní àìsàn àbí ṣe àìsàn. Àwọn òògùn ìlera yìí wọ́n dà fún àwọn aláboyún tún àbí àwọn tí wọ́n ń gbèrò láti lóyún. Bí èèyàn bá wà nínú oyún, ó ní àwọn òògùn tí wọ́n máa ń lò bí àwọn Bico, bí àwọn Pregnant Care. Àwọn òògùn yìí wọ́n máa ń ṣiṣẹ́, tí wọ́n máa ń ṣiṣẹ́ fún ọmọ. Wọ́n jẹ́ kí àwọn bí folic acid, wọ́n jẹ́ kí ọmọ mọ́ dìde, kí ọmọ mọ́ dàgbà nínú ìyá rẹ̀ bó ti jẹ́ kó mọ̀ kò ní jẹ́ kí ọmọ ní àìsàn àbí arùn nígbà tí ó bá délé ayé. Ọmọ òun ó délé ayé tí gbogbo àyà ara rẹ̀ tí yóò pé bí Olúwa, bí Ọlọ́run ṣe dá a sí ni. Fún àìlera kan pàtó, a máa ń lo òògùn tí dókítà bá fún wa ní osipitu láti lò bó ṣe.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí coffee ju ti ì lọ. Bó tẹ jẹ́ pé ilé tí ní mo má a mu ju, ṣùgbọ́n ní ibi iṣẹ́, bí mo bá ṣe dé ibi iṣẹ́ báyìí, ǹkan alákọ̀ọ́kọ̀ tí wọ́n má a ń gbé bá mi kí iṣẹ́ tó wọ́ra, òhun ni coffee. Nítorí pé coffee ní àǹfààní tó pọ̀ lára. Yàtọ̀ sí wípé wọ́n ń gbẹ wá fún mi nígbà tí ó bá gbóná. Tó bá lọ jẹ́ àsìkò òtútù, òhun ni coffee tí n bá mu, ó máa kọ́kọ́ gbọn gbogbo òtútù dànù, a jẹ kára mi ó jí pépé. Lára àǹfààní tí mo fẹ́ràn lára coffee, òhun ni wípé ó má ń jẹ́ kí inú, kí ehh, kí ọkàn mi kí ó jí sí iṣẹ́ tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà. Ó ma jẹ́ kí ń wà, kí orí mi wú láti ṣe iṣẹ́. Nítorí pé gbogbo ìrántí, gbogbo ohun tí mo fẹ́ ṣe tí mo ti tò ní lẹ́sọ̀lẹ́sọ̀ sórí kọ̀ǹpútà mi, hín mọ̀ sí wọn. Bí mo bá ṣe ń fi coffee òun sẹ́nu, ní mọ̀ bá ṣẹ́ lọ, ní mọ̀ ṣíwé, ní mọ̀ wò pé àwọn ìṣe wo mo fẹ́ ṣe fún ọjọ́ òní. Coffee jẹ́ ohun tí ó má ń jẹ́ kí agbára wà fún mi lọ́tùn. Agbára mi ó kọsá déédéé dé tí màá wà refilled. Agbára náà ni mo máa lò láti fi parí iṣẹ́ fún ọjọ́ náà. Nítorí náà tí mo bá dé ibi iṣẹ́, coffee ni mo máa kọ́kọ́ mu. Nítorí wípé ó ma jẹ́ kí orí mi kí ó wà ní ìdí iṣẹ́ títí tí ti a máa fi fún wa ní àsìkò àtàkókò láti lọ jẹun àti láti lọ ṣe ìgbọ̀nsẹ̀ àbí láti na ara sọ́tùú sóṣì. Coffee jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ láti máa mu nítorí wípé gbogbo ẹ́rayá mi ni ó jí fún mi láti ṣe iṣẹ́ fún ọjọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà, ní àlàáfíà tó ṣe pérépere, nítorí pé gbogbo ohun tó máa ń mú àlàáfíà mi ṣe fiafia. Gbogbo ẹ̀ ni mo máa ń gbé ẹ́ sí ẹ̀gbẹ́ kan, gbogbo ẹ̀ ni mo ti máa ń wá solution sí, gbogbo ohun tó bá máa mú mi má lè láàáfíà. Ṣé mo fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ni? Màá ti ṣe. Bóyá kí n tó kúrò nílé boya mo n lọ ibi iṣẹ́, máa ti ṣe ìgbọ̀nsẹ̀. Bo bá dẹ̀jẹ̀ ilé iṣẹ́ náà ni ìgbọ̀nsẹ̀ ti gbọ̀n mí, màá yẹra, màá lọ ṣe ìgbọ̀nsẹ̀, màá le wà lálafia Bo jẹ́ ìto ni ń gbọ̀n mí, màá yẹra, màá lọ tọ̀. Kí n wà nínú ọjà, màá bèèrè bo ni toileti gbogbo èèyàn wà. Bo jowó ni wọ́n n san bẹ́ẹ̀ ni. Má san wọ́n ohun, màá le wà lálaafia nítorí pé àlàáfíà ló ṣe kókó. Tí àlàáfíà bá ti kúrò lágo ara. Wàhálà ni. Mo máa ń rí i pé mo rìn ní àlàáfíà. Bo jẹ́ ebí ni ń pa mí, màá jẹun to kúrò nílé, bí ọ̀tí ẹ̀ kí n fi oúnjẹ ṣeré, nítorí pé okun inú òun la fi ń gbé tìtà. Bo jẹ́ bí ni ń pa mí, màá wá ibi tí wọ́n ti ń ra oúnjẹ, bóyá mi ò dáná nílé àbo oúnjẹ tí mo jẹ ó ti kúrò nínú okun mi, bóyá iṣẹ́ tí mo lọ ṣe fún jọ́nà ó jẹ́ iṣẹ́ tó gba okun àti agbára à mi, àbo jẹ́ iṣẹ́ tí ó wá gba akókó ju ohun tí mo lérò lọ. Mo máa rí i pé mo jẹun, mo mú, mo ṣe ìgbọ̀nsẹ̀, mo tọ̀ ní àsìkò àti àkókò tí káàlùkù rẹ̀ bá ń bèèrè lára mi. Nítorí èlò ṣe máa ń dá kí ará ènìyàn wà lálaafia. Nítorí gbogbo ohun tó bá fẹ́ ṣe, ara máa sọ fún ọ pé ìto ń gbọ̀n mí, igbe ń gbọ̀n mí, oúnjẹ ni, omi ni, àbí kí n rẹ jù. Bo bá jẹ́ àsìkò ireju bí ọ̀sán ìsìn, ó rẹ̀ mí tàràtàrà, ó rẹ̀ mí tẹ́mitẹ́mi. Orí áàpù yìí náà ni mo wà tí mo ti tò gbé sùn lọ. Mo tò gbé sùn lọ fún bí ìṣẹ́jú àyà kan nígbà tí mo jí, mo bo mi sára kí ara à mi lè bọ́ sípò, kí ara à mi lè ṣe gege. Mo bo mi sára, mo bọ́ sí, mo bọ́ sí ibi padà. Mo bẹ̀rẹ̀ sí ní dáhùn ìbéèrè láti ọ̀dọ̀ yín. Nítorí pé ara mi ti wà lálaafia. Mo ti jẹun, mo máa ń lo òògùn mi déédéé. Nígbà mìíràn tí mo bá ṣiṣẹ́ takuntakun bí irú àná nsiyi, nínú ibi tí à ń gbé, mo mú gbogbo ẹ̀, mo gbá láti ìbẹ̀rẹ̀ dópìn. Gbogbo ojú fèrèsé tó ti dọ̀tí, mo mú, mo nùú, mo ṣe àwọn iṣẹ́ yẹn takuntakun. Nínú òòrùn, mo n láàgùn ní yèké, ṣùgbọ́n mo tún ka ìyẹn náà bí, bí, bí, bí eré, eré amú ara dá. Gbogbo ẹ̀ ni mo ṣe. Lẹ́yin igbá tí mo ṣe tán, mo wọlé mo bu omi tútù sára. Mo bu omi tútù sí ẹ̀mí. Mo jẹun. Mo ní kí ọkọ mi bá mi wọ́ ẹ̀yìn mi. Wọ́n bá mi wọ. Mo dẹ̀ jẹun alálùbáríkà. Mo lo òògùn, mo sùn, ara mi bọ́ sípò. Àlàáfíà dẹ̀ sí àgọ́ ara mi padà. Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo àwọn nǹkan mi ní àlàáfíà. Nítorí náà mo máa ń rìn ní àlàáfíà. Nínú àlàáfíà ni mo ti ń jẹun. Nínú àlàáfíà ni mo ti ń rìn. Nínú àlàáfíà ni mo ti ń mú. Nínú àlàáfíà ni mo ti ń ṣe àwọn iṣẹ́ ojúmọ́. Nínú àlàáfíà náà ni mo ti ń tọ́jú àwọn ọmọ mi. Nítorí wípé bí ìyá ò bá là làlàáfíà, bó o lọ mọ́ ṣe fẹ́ gbádùn ara rẹ̀. Ọmọ tó ṣe ìgbọ̀nsẹ̀, bóò ni ó ṣe fọ̀dí. Ni ọmọ tí ò tíì bàlágà láti ṣe àwọn nǹkan bá òun fúnra rẹ̀. Ọmọ tí ó bá fẹ́ jẹun tí ò lè tí ìdá oúnjẹ jẹ, òbí tó wà làlàáfíà náà ni ó tọ́jú rẹ̀. Nítorí ẹ́, mi ò jẹ́ kí àlàáfíà mi ó lọ láti tọ́jú àwọn ọmọ yìí náà láti lọ sí ilé ìwé ni. Mo wà lálaafíà ni mo ṣe ń ṣe àwọn ohun tí mò ń ṣe tó bá rẹ̀ mí. Òògùn wà nlé bí parasitamọ́ọ̀, bí panado, bí òògùn ẹ̀fọ́rí, gbogbo àwọn òògùn oun náà, ṣé bí kọ́lẹ̀ ṣíṣẹ́ náà ni wọ́n wà fún, fún àwọn ìdí kán àti ìdí kejì tí wọ́n ṣe wọ́n fún. Nítorí náà tí nbá ti rí pé mo ti ṣiṣẹ́ jù àbí mo ní idì láti mójútó ara mi, mo máa ń ṣe kí àlàáfíà mi lè bọ́ sí ipò àti àkókò ní ìgbà tó tọ́ àti ìgbà tó yẹ eseun.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò, pàápàá jùlọ fún ibi iṣẹ́ mi. Láti orí alẹ́ kí n tó sùn ni màá ti mú aṣọ tí mo fẹ́ wọ̀ lọ sí ibi iṣẹ́ ní ìjọ́ kejì. Màá ti kó gbogbo rẹ̀ sínú orí ibùsùn mi ní apá kan bẹ̀. Màá ti mo oúnjẹ tí mo fẹ́ jẹ láàárọ̀ tí mo fẹ́ sè fún ẹbí tara kí n tó lọ sí ibi iṣẹ́. Oúnjẹ náà ni àwọn ọmọ mi ni wọ́n ó gbé lọ sí ibi iṣẹ́. Nítorí rẹ̀, ó máa ń jẹ kí kí ń yára láti dé ibi iṣẹ́ lákòókò. Ohun tó tún ṣẹlẹ̀ ni pé, àláàmù mi, ó ti máa ń ṣẹ̀ sí ìṣẹ́jú mẹ́wàá sí àsìkò gan tó jẹ́ kí ń jí. Nítorí bẹ́ẹ̀, màá ti jí sára kó tiẹ́ tó tó àkókò. Bí ó bá jágo mẹ́rin àbọ̀ ni mo fẹ́ dìde, ni mo fẹ́ dìde, màá ti kọ́ kọ́ṣẹ́ẹ̀tì àláàmù mi sí bí aago mẹ́rin kọjá ogún ìṣẹ́jú. Pẹ̀lú yẹn, màá ti jí sára. Nígbà tí àláàmù mi kejì bá wá bẹ̀rẹ̀ sí ní kọrin, màá ti dìde. Màá dìde lákòókò nítorí pé mo ti jí sára tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún alákọ̀ọ́kọ́ tí yóò pariwo sí mi létí. Tí bá ti dìde, màá wọ aago, màá bọ́jù mi, màá wọ yàrá idáná, màá fọwọ́ mi, màá bẹ̀rẹ̀ sí ní dáná. Bó jẹ́ iṣu mo fẹ́ sè, màá béèléná. Bó jẹ́ ìrẹsì ni màá ṣọ̀nù. Ohun tí mo bá fẹ́ fi jẹ, gbogbo rẹ̀ ló ti wà ní ètò létò láti orí alẹ́. Ohun tó kù mí kù lásìkò yẹn ni kí n má fi gbogbo rẹ̀ sí gbogbo èròjà tó máa jẹ́ kó oúnjẹ náà dùn lẹ́nu láti fi wọ́n si. Mo ti mọ̀ àsìkò atà'kókò tí mo máa ń lọ jí àwọn ọmọ mi. Màá kọ́kọ́ jí wọn pé kí wọ́n yàgbẹ́ kí wọ́n tún ra. Wọ́n bá ti yàgbẹ́ tán, tiwọn tí mo fọ̀dí wọn, màá wẹ̀ fún wọn. Tí bá wẹ̀ fún wọn tán, oúnjẹ tí mo gbé léná náà mo ti fà kókó si. Mo ti mọ̀ ìgbà tó mi ó gbé ń bẹ̀. Mo ti mọ̀ ìgbà tí màá fi àwọn èròjà mi náà si àbí láti lọ sọọ̀. Mo ti máa, mo ti máa fi àkókò àtàsíkò sí gbogbo ohun tí mo fẹ́ ṣe. Ìgbà tí bá máa fi wẹ ọmọ mi kì í ní tán. Oúnjẹ tí mo gbé léná ò ní ibi tí ó ti jiná dé àbí kó ti ẹ ti jiná láti paná nídìí rẹ̀. Màá sáré lọ yẹ̀wò kí n tó gbé ọmọ kejì wọ inú balùwẹ̀. Tí bá ti yẹ̀wò gbogbo ìgbà, ìgbà tí mo ti mọ bí mo ṣe ń ṣe ra mi, oúnjẹ náà ti mọ́ ń jiná. Màá wá bu oúnjẹ náà, màá bùú ká lè kó lè mọ́ tutù lọ. Ìgbà tí bá ti bú oúnjẹ eleti wọn máa jẹ nílé tó ń tutù lọ, màá wa lọ múra fún un kí n tó ṣe gbogbo yẹn tán. Àbúrò rẹ̀ náà ti máa gbaradì láti wẹ̀ náà ní tiẹ̀. Tó bá wẹ̀ tán, èmi náà awẹ̀. Màá wẹ̀, màá wá bu. Àwọn ma máa jẹun lọ ní dáínì. Wọ́n ma máa jẹun lọ, èmi náà máa wá bọ́ sí yàrá. Màá múra láti gberadì, láti gbaradì fún iṣẹ́ ọjọ́ tẹ̀ mí náà. Màá máa wọ aago. Tí bá ti rí pé aago ò tí ì lọ jù náà, gbogbo ohun tí à ń ṣe bẹ́ẹ̀ náà la máa fi àsìkò sí nítorí wípé ọkọ̀ ilé ìwé wọn tó máa wá gbé wọn, ó ti ní àsìkò tí wọn ń dé. Inú gbogbo elé yìí, a gbọ́dọ̀ ti ṣe tán. Oúnjẹ wọn, màá ti, màá ti rí pé mò ń jágbe látọ̀ọ́kàn. "Ẹ jẹun yín kíá o. Ẹ mu omi yín kí a." Bàbá wọn náà máa ń rán mi lọ́wọ́ láti bá mi nu bàtà wọn. Wọn ò nú tí ó, tí ó dan yánran yánran tí mo wẹ yín mi nínú rẹ̀. Wọ́n máa bá mi nu, wọ́n á bá mi fún wọn lóúnjẹ. Ni gbogbo àsìkò yìí, èmi náà mọ̀ sáré láti tètè múra nítorí pé kí n má bàá pé dé ibi iṣẹ́. Bẹ́ẹ̀ làwọn náà sì gbọ́dọ̀ pé. Tí wọ́n bá ti wá jẹun tán, wọ́n ó gbé ìwé wọn. Wọ́n ti ṣe ìṣe ìmúrelé wọn láti àná. Màá wá sáré yẹ̀wò bóyá wọ́n ṣe dáadáa àbí wọn ò ṣe dáadáa. Ibi tí a bá ti ní ìdí àtúnṣe, màá sáré ṣe. Wọn ò mú omi, wọn ò jẹun, wọn ò tọ̀. Wọn ò ti ṣe ìgbọ̀nsẹ̀ nígbà tí wọ́n jí. Kò ní jẹ́ pé inú ọkọ̀ tí ń rí gbé wọn rí ilé ìwé, ibẹ̀ ni tó ti mọ̀ gbọ́n wọ́n àbí bí ó ti, àbí ìgbẹ́ ó ti mọ̀ gbọ́n wọ́n. Èmi náà a wà padà, màá múra. Màá ṣe mékọọ̀pù, fẹ́rẹ́ jogi sójú. Màá gbé báàgì mi, màá gbé oúnjẹ mi. Èmi náà a kọrí lọ sí ibi iṣẹ́. Kí n tó dé ibi iṣẹ́ mi, èmi máa ti wọ aago gbogbo ìgbà. Mo máa ń dé ibi iṣẹ́ lákòókò. Màá ti dé ibi iṣẹ́ ní ogún ìṣẹ́jú sí ìgbà tó jẹ́

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ya àwòrán, nítorí pé àwòrán máa ń jẹ́ kóluwa rẹ rántí ohun tó ṣe sẹ́yìn ní ọdún mẹ́wàá sẹ́yìn tó lè máa rántí mọ́ gan. Ṣùgbọ́n tó bá ní ọrẹ ọ̀fẹ́ láti rí àwòrán òun, a rẹ́rìn ín, inú ẹni òun á dùn. Ó láwọn áwòrán kan táwọn òbí mi yà nigbá mo wa kékèrè. Tí ó bá ṣe wípé ojú mi ó sì wà náà láti bíi ti kékèrè, ẹ kó mọ̀ pé àgbà tó ti dé ló fi jẹ́ kó ti dàgbà. Tí bá rí àwọn àwòrán bẹ́ẹ̀, inú mi á mọ́ dùn. Ti ma ma bí máami lérè pé, nígbà wo lèyí? Ṣé mi lèyí? Ẹ wò irun tí ẹ ṣe fún mi bó ṣe rẹwà níbí. Ẹ wo bí mo ṣe ń rẹ́rìn. À ṣe gbà tí mo s'ọjọ ibí ọdún kan rẹ. Ó máa ń jẹ́ kó wà fún ìrántí ọjọ́ pípẹ́. Torí pé tẹ bá yà sín, ẹ ní mọ pe tẹ bá wòó lẹ́yìn ọdún mẹ́wàá sẹ́yìn. Tẹ bá wòó ní ọdún mẹ́wàá sí ìgbà tẹ ti yà, á máa rántí pé à, mo lọ fún kọmọ ẹni yìí, mo lọ fún ìgbéyàwó ẹni yìí, ṣé mi rè n bí? Mo ti yàtọ̀ o, mo ti dàgbà sí o, mo ti rẹwà sí o, gbogbo ǹkan ti yàtọ̀ ní dáadáa. So àwòrán máa, àwòrán jẹ́ ohun tó máa ń jẹ́ kí èèyàn rántí ohun tó ti ṣẹlẹ̀ rí sẹ́yìn ó wá dá lórí ọdún tó bá ti jẹ́. Nítorí náà èmi gan náà wà ní àwọn àwòrán tí mo tọ́jú, tí mo mú wọn, tí mo tọ́jú wọn sórí àwọn ayélujára. Lójó wájú, màá le lọ mọ́ wò wọ́n bóyá mo tẹ̀ nìdí ẹ́ kan àbí òmíràn láti fẹ́ lò wọ́n pé à, àwọn ǹkan tí mo ṣe sẹ́yìn bíi ọdún márùn sẹ́yìn mo fẹ́ lò lásìkò yìí fún ǹkankan bóyá mo ní ìṣẹ́ ńlá kan lọ́wọ́ tí mo fẹ́ gbé jáde. Àwọn àwòrán tí mo yà náà nígbà tí mo wà ní ilé ìwé gírámà tí bá rí wọ́n sìn, mo máa rántí, òun náà ló máa ń jẹ́ kí n rántí àwọn ọ̀rẹ́ mi. Àwòrán máa ń jẹ́ kí èèyàn rántí àwọn ọ̀rẹ́ tó ti ní sẹ́yìn rí. Gákalukú yín ò wa rírà mọ́ àwòrán òun o jẹ rántí orúkọ rẹ àbí láti ẹ ti wò pé à, èmi àti ẹni ti ṣọ̀rẹ́ rí ọ̀rẹ́ mi dáadáa, ọ̀rẹ́ mi tòótọ rẹ o. Nígbà tí mo wà ní ilé ìwé gíga, àwọn àwòrán tí èmi àti àwọn ọ̀rẹ́ mi yà nígbà tí bá lóore ọ̀fẹ́ àti tí ẹ wà bá pàdé lẹ́ẹ̀kankan, inú mi á mọ́ dùn. Tí mo rántí igbà pé ẹ ẹ́, ṣé pé bí mo ṣe le tí mi ò ṣe lára nígbà yẹn rẹ. Ṣé bí mo ṣe rẹwà nígbà yẹn rẹ. Mo tútù wá rẹwà sí nígbà tọ́mọsí wà lápọ̀n lélẹ̀ yi, nígbà tí ọmọ tọ́mọsí wà ní ojú ṣàngó òde rẹ. Àwòrán náà máa ń jẹ́ kí n rántí àwọn olùkọ́ mi, àwọn olùkọ́ mi dáadáa tí bá tẹ̀ wá lóore ọfẹ láti ṣe nǹkan merè mère fún wọn. Àwòrán náà máa wà lórí, ló máa wà lára ohun tí màá fi gbé wọn sí orí ayélujára bóyá mi ò tẹ̀ ní nọ́mbà wọn mọ́ àbí mi ò mọ ibi tí wọn gbé àbí mi ò mọ ibi tí wọn ti ń kọ́ni mọ́ àbọ̀ ọtẹ́ tí wọ́n tẹ́ tí sọwọ́ ṣẹ́lẹ̀ wọ́n ti dàgbà. Àwòrán jẹ́ ohun tí mo ṣì lè fi hàn lórí ẹ̀rọ ayélujára pé à, mo máa nídi olùkọ́ mi dáadáa yìí nígbà kan rí. Àwòrán jẹ́ ohun tí ènìyàn máa ń fi rántí ohun tó ti ṣẹlẹ̀ sí ẹ́yìn lọ́pọ̀lọ́pọ̀ ọdún tó má dẹ ní wúlò ní òde òní. Nítorí náà mo fẹ́ràn àwòrán. Àwòrán lórísìírísìí náà ni mo yà fún àwọn ọmọ mi tí mo ń tọ́jú sórí ayélujára. Ìyẹn ọmọ mi tó jà àkọ́bí, níjọ́wọ́ ni mò ń wo àwòrán rẹ̀ lórí fóònù mi, tínú mi sì ń dùn pé à, ọmọ mi rẹ̀, ewọ bo ṣe yokẹ́, ewọ bọ́ ṣe rẹwà nígbà yẹn, nígbà tó wà lọ́dún kan, aa o ma tí ń rìn gbogbo nǹkan bá òun, ó máa ń mú orí èèyàn wú, tó jẹ́ máa ń jẹ́ kí èèyàn ní ìrántí rere. Àwọn òbí ẹni, àwọn alábàgbé, àwọn ọ̀rẹ́, ẹbí, ará àbí èèyàn tẹ ṣè inàwó kan ló ti gbà gbé. Àwòrán máa ń jẹ́ kólu wa rẹ rántí gbogbo nǹkan tó dà gbogbo nǹkan merè mère tó ti ṣẹlẹ̀ rí ní ọdún mẹ́wàá sẹ́yìn, ọdún márùn sẹ́yìn, ogún ọdún sẹ́yìn. Àwòrán ló máa ń jẹ́ kí ẹlò míì gan kó rántí àwọn òbí rẹ̀ bọya wọn o ṣì láyé mọ́. Ajẹ́ku àwòrán yẹn ló mọ̀ wò pé à ṣé bí iya oun ṣe rí rè nígbà òun. Nítorí náà èmi fẹ́ràn láti máa ya àwòrán kí lè máa rántí ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn sí.